Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà to kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi, ah, ó máa jẹ́ oṣù, oṣù tó gbẹ́yìn nínú ọdún tó gbẹ́yìn. Igba náà mọ̀. No oṣù kìni nú ọdún yìí mo rí wọn. Oṣù kìní nú ọdún yìí mo rí wọn gangan.